Bẹ́ẹ̀ni mo máa ń lo ọwọ́ ọ̀tún, nítorí èyí rọrùn fún mi láti lò nígbà tí mo bá fẹ́ ṣe ohunkóhun. Nítòótọ́ mo máa ń lo ọwọ́ òsì náà nígbà tí mo bá fẹ́ ṣan ìdí mi ní ilé ìgbọ̀nsẹ̀. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà, ọwọ́ ọ̀tún ni mo máa ń lò fi jẹun, fi kọ̀wé àti láti fi ṣe ohunkóhun torí èyí ro mí lọ́rùn dáadáa.

Mo fẹ́ràn láti máa lọ sí, ilé ìjọsìn, láti lọ sin Ọlọ́run èyí tí ó dá wa, àti láti lọ fi, ọ̀rọ̀ Ọlọ́run jomitorò láàrín àwọn tí a jọ ń lọ sí ilé ìjọsìn kan náà. Ibi tí mo fẹ́ràn láti máa lọ jù, òhun ni yẹn.

Ohun mímu tí mo fẹ́ràn jù láti má a mu òun ni ọtí ẹlẹ́rìndòdò Fanta. Èyí tí wán ṣe ní àwọ̀ ọ, omi ọsàn. Mo fẹ́ràn láti má a mu jú nínú yàtọ̀ nínú gbogbo àwọn ọtí ẹlẹ́rìndòdò yòókù.

Mo rí dókítà kẹ́yìn ní ọ̀sẹ̀ tí ó kọjá, iyẹn ni ọjọ́ Ẹtì, ọ̀sẹ̀ tó kọjá. Nítorí tí mo ní ọmọ tuntun jojolo lọ́wọ́ èyí tí ó nílò wípé kí n gbe lọ rí dókítà fún ìdí kan tàbí ikejì. Fún ìdí èyí, mo gbe lọ rí dókítà kí wón le bá ṣe ohun tí ó ṣe pàtàkì náà.

Mi ò fẹ́ràn láti máa wọ ojú ìbòjú lọ títí. Fún ìdí èyí, mo máa ń wọ ojú ìbòjú ni fún wákàtí péréte láàárín ọjọ́. Bó tilẹ̀ jẹ́ pé ó lè má jẹ ojojúmọ́ ni mo máa fi wọ, ṣùgbọ́n mo máa wọ̀ fún wákàtí péréte lẹ́ẹ̀kọ̀ọ̀kan.

Mi ò ní nọ́mbà orílẹ̀, ṣùgbọ́n mo ní ti alágbèéká. Nọ́mbà orílẹ̀ jẹ́ èyí tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń lò ní ayé àtijọ́, èyí tí kò, tí kò wà káàkiri mọ́ bíi ti ìgbà yẹn lásìkò yìí. Ṣùgbọ́n mo ní alágbèéká.

Mo fẹ́ràn láti máa jẹ àkàrà èyí tí a fi ẹ̀wà ṣe, tí wọ́n lọ́tí ó bẹ́lẹ́, tí wọ́n tẹ̀, tí wọ́n dẹ̀ din, tí kò le ju, tí kò rọ̀ ju, tí kò mú òróró. Mo fẹ́ràn láti máa fi mu ẹ̀kọ, kí àkàrà náà kó máa lata púpọ̀. Mo fẹ́ràn láti máa jẹ àkàrà dáadáa.

Ẹ̀ Yorùbá bọ̀ wọ́n sọ pé ọwọ́ tó bá dílẹ̀, òun lèsu n yá lò. Mò ń ṣiṣẹ́, mo dẹ̀ ń gba owó oṣù. Fún ìdí èyí, nígbàkúùgbà tí mo bá ti gba owó oṣù mi ní ìparí oṣù, màá rí dájú pé mo ra gbogbo ohun tí mo máa nílò fún oṣù náà, tí kò ní jẹ́ kí n ṣaláì ní ohunkóhun fún oṣù náà.

Ni ìgbà tí a bá rìnrìn àjò pẹ̀lú ọkọ̀, mo máa máa, mo máa ń fẹ́ràn láti ṣí fèrèsé ọkọ̀ náà. Nítorí kí atẹ́gùn kí o lè wọlé àti pàápàá jùlọ kí n lè rí gbogbo ohun tí ó ń lọ ní ẹ̀bá ọ̀nà. Nítorí mo fẹ́ràn láti máa wo àwọn nǹkan tó wà ní ẹ̀bá títì.

Mo fẹ́ràn láti-- èso tí mo fẹ́ràn jù jẹ́ ọsàn. Ọsàn tí ó pọ́n dára dára tí ó sì ní omi nínú. Mo fẹ́ràn láti máa mú nítorí pé tí ó ṣe ara lóore gidigidi. Nítòótọ́ mo fẹ́ràn àwọn èso mìíràn ṣùgbọ́n ọsàn jẹ́ èso tí mo fẹ́ràn dáadáa.

Ẹn, kìí ṣe ojoojúmọ́ náà ni ènìyàn máa ń ṣe ìbápàdé àfojúsùn títa rẹ̀. Ṣùgbọ́n ní ọjọ́ tí ọjà bá yá dáadáa, mo máa ń ṣe àfojúsùn títa mi kódà ju bẹ́ẹ̀ lọ nígbà mìíràn. Ṣùgbọ́n tí ọjà kò bá yá ó ṣe é ṣe kí a má ṣe àfojúsùn ká má ṣe ìbápàdé rẹ̀

Mo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi pẹ̀lú fífi ọpẹ́ fún Ọlọ́run ṣáájú ohun gbogbo nítorí òun ló dá mi sí. Lẹ́yìn èyí, màá gbìyànjú láti wá owó ra àkàrà òyìnbó àti ohun dúndún bí i ọtí ẹlẹ́rìndòdò fún àwọn ọmọ wẹ́wẹ́ tó wà ní àyíká mi. Báyìí ni mo ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi.

Àwọn ojú òpó ayélujára tí mo wà ó pọ̀ díẹ̀, ṣùgbọ́n máa dárúkọ díẹ̀ èyí tó jẹ́ Facebook, Twitter èyí tí wọ́n ń pè ní X nísìínyi, mo wà ní Instagram, mo wà ní WhatsApp, mo dẹ̀ tún wà ní TikTok àti ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ jẹ́ ọjọ́ àbámẹ́ta. Nítorí ní ọjọ́ yìí, ó jẹ́ ọjọ́ tí mi ò kí ń lọ sí ibikíbi. Mo máa wà nílé, mi ò ní lọ síbi iṣẹ́, mi ò sì ní lọ sí ilé ìjọsìn ní ọjọ́ náà. Máà tún àyíká ṣe, má sì sinmi tàbí kí n lọ sí ó wà nbẹ̀

Wọ́n máa ń sọ wípé ẹnikẹ́ni tí ó bá ní ipá láti ṣe ìrànlọ́wọ́ fún òun lẹ́ẹ́ni kejì rẹ tọ́jú rẹ̀. Fún ìdí èyí, mo máa fẹ́ràn láti pín oúnjẹ mi pẹ̀lú ènìyàn, pàápàá jùlọ ẹni tí ebi bá ń pa èyí tí ó sì nílò rẹ̀ dáradára nítorí èyí ni ó tọ́ láti ṣe fún ọmọlàkejì wa.

Ẹ̀rọ alágbèéká tí mo ń lò ní àsìkò yi jẹ́ Redmi A2 Plus. Mo fẹ́ràn rẹ̀ nítorí tí bátìrì rẹ̀ ó máa ń pẹ́ ní ìgbàkúgbà tí mo bá ti kìí boná. Bó ti lẹ̀ jẹ́ pé mo ti fẹ́ pààrọ̀ rẹ̀ ṣùgbọ́n mi ò ló owó lọ́wọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn nítorí èyí dára fún wa láti máa ṣe lóòrèkóòrè, láti lè mú àwọn ohun tó ti ṣẹlẹ̀ èyí tí a gbé sọ́kàn tó jẹ́ kí ọkàn wa kó wuwọ láti lè mú kúrò láti tún lè fi ààyè gba ohun ọ̀tún nínú ọkàn wa àti nínú ayé wa.

Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ ní oríṣiríṣi ọ̀nà, ní èyí tó jẹ́ wípé irú ìrànlọ́wọ́ tí ènìyàn bá fẹ́, òhun ni mo máa ṣe. A lè ran ènìyàn lọ́wọ́ nípa fi fún wọn ní ǹkan èyí tí wọ́n nílò tàbí tí wọ́n ṣe aláìní. A lè ran ènìyàn lọ́wọ́ nípa bíbá wọn gbé ǹkan tí ó wúwo jù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Tábìlì iṣẹ́ mi jẹ́ tábìlì tí ó dára dáadáa tí ó sì dùn wò lójú. Ó ga nílẹ̀ ṣùgbọ́n kò ga jù. Ó dán. Ó jẹ́ aláwọ̀ funfun. Inú mi a máa dùn nígbà tí mo bá jókòó síwájú rẹ̀ nítorí ó dùn wò lójú.

Bẹ́ẹ̀ni mo máa ń fi ìdáàbòbo òrùn sára. Mo máa ń lo èyí ní gbogbo ìgbà tí mo bá ń jáde láti lè fi dáàbòbo ara mi kúrò lọ́wọ́ òrùn ta máa tanilára gidigidi. Fún idí ẹ̀yìí, mo máa ń lo ìdáàbòbo òrùn sí ara mi.

Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ohun ni ó máa ń mú mi rẹ́rìn-ín. Níwọ̀nba ìgbà tó bá ti jẹ́ ohun tí ó dára. Àkọ́kọ́ nínú èyí ohun ni owó. Tí ènìyàn bá fún mi ní owó àbí tí mo gba owó oṣù mi nísìń, mo máa rẹ́rìn-ín. Tí ó bá dẹ̀jẹ́ pé oúnjẹ náà ni mo rí nígbà tí ebi bá ń pa mí, mo máa rẹ́rìn-ín.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn nítorí kò sí ènìyàn tó wà nínú ayé yìí tí kò fẹ́ràn láti máa gbọ́ àbí láti ṣe nǹkan tí ó máa pa lẹ́rìn nítorí k'énìyàn máa rẹ́rìn ó da fún àgọ́ ara ènìyàn. Fún ìdí èyí, mo fẹ́ràn láti máa gbọ́ àwọn àlọ́ tó máa ń pani lẹ́rìn.

Eh, tí mo bá fẹ́ kọ́ èdè kan báyìí, ó lè jẹ́ èdè Faransé. Nítorí tí mo ti gbọ́ èdè Yorùbá dáradára, mo sì gbọ́ èdè Gẹ̀ẹ́sì. Ṣùgbọ́n tí mo bá fẹ́ kọ́ èdè kan, a jẹ́ èdè Faransé èyí tí wọ́n ń pè ní French.

Íńtánẹ́ẹ̀tì jẹ́ ibi tí ó dára gidi láti kọ́ ẹ̀kọ́ kan tàbí èkejì. Fún ìdí èyí, mo máa ń kọ́ ẹ̀kọ́ gidigidi lórí íńtánẹ́ẹ̀tì. Ẹ̀kọ́ tó dẹ̀ jẹ́ ẹ̀kọ́ tió dára.

Aà! Mo máa ń gbádùn ní ìgbà tí mo bá jáde tí mo lọ ra ohun tí mo fẹ́ tí ó wù mí tàbí láti lọ ra nǹkan jíjẹ àti mímu èyí ó wù mí. Eléyi boya bí kí a lọ sí ilé ìgbafẹ́ láti lọ jẹ ìgbádùn.

Ohun tí ó tọ́ ni láti ní ìwà tí ó dára nígbà tí a bá ń jẹun. Bíi kí ènìyàn kí ó má rojo nígbà tó bá ń jẹun, kí ènìyàn kí ó sì bu omi sọ́dọ̀ nígbà tó bá ń jẹun. Gbogbo àwọn nnkan wonyi fun anfaani ènìyàn ni. Fún ìdí èyí, mo máa ń to-- mo máa ń lo àwọn ìwà tí ó dára náà nígbà tí mo bá ń jẹun.

Bẹ́ẹ̀ni mo máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ó bá nílò wípé kí a fi ọ̀rọ̀ jómitórọ oro lórí ohun kan tàbí ìkejì, a máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè náà.

Ní ìgbà kan rí, mo máa ń gbé àpò ẹ̀yìn lórè kóòrè, pàápàá jùlọ nígbà tí mo bá ń lọ sí ilé ẹ̀kọ́ mi. Ṣùgbọ́n ní àsìkò yìí, mi ò ní àǹfàní àti gbé àpò ẹ̀yìn nítorí tí mo máa pọn ọmọ mi sí ẹ̀yìn. Fún ìdí èyí, mi ò lè gbé àpò ẹ̀yìn ní àsìkò yìí.

Kí a máa tún nǹkan ṣe obpé oríṣìíríṣìí. Ara ẹ ní wípé kí a tún ilé ṣe. Mo lè ṣe èyí. Mo dẹ́ lè tún àwọn, àwọn àpò pélébé tí à ń gbé lọ́wọ́ tàbí àpò ẹ̀yìn. Mo lè tún wón náà ṣe.

Mi ò kín dédé kọ ìgbékalẹ̀ iṣẹ́ níwọ̀n ba ìgbà tí iṣẹ́ náà kò bá ti jẹ́ iṣẹ́ tí ó máa pamí lára tàbí tí ó máa fi àkókò mi ṣòfò. Fún ìdí èyí, ó ti tó ìgbà díẹ̀ sẹ́yìn èyí tí mo kọ ìgbékalẹ̀ iṣẹ́ lọ́wọ́ ẹnikẹ́ni.

Ó dára láti ní ìbáṣepọ̀ tí ó dán mọ́rán láàárín wọn pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ̀. Nítorí nínú èyí ni a ó fi fi ìfẹ́ hàn sí ara wa tí a sì máa ran ara wa lọ́wọ́ nínú iṣẹ́ tí à ń ṣe. Mo ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi. Nínú èyí ni a fi máa ń ran ara wa lọ́wọ́ ní ìgbà tí ẹni kejì bá nílò ìrànlọ́wọ́ láti ṣe iṣẹ́ tirẹ̀.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà ìwé jẹ́ ẹ̀kọ́ ǹkan ọ̀gbìn, nítorí tí mo fẹ́ràn láti ma ṣe ìtọ́jú àwọn ẹranko, èyí tí ó jẹ́ bíi, bóyá bí adìẹ tàbí ewúrẹ́. Mo sì fẹ́ràn ǹkan ọ̀gbìn náà, fún ìdí èyí ni mo ṣe fẹ́ràn ẹ̀kọ́ ǹkan ọ̀gbìn.

Àwọn àgbà Yorùbá bọ̀ wọ́n sọ pé "abèrè ọ̀nà kì í ṣíná". Ní ìgbà tí ènìyàn bá lọ sí agbègbè tàbí àdúgbò tí kò mọ̀, èyí tí ibi tó ń lọ kò dá lójú mọ́, nǹkan tí ó tọ́ ni láti bèrè ọ̀nà lọ́wọ́ àwọn tí ó mọ ìnù. Fún ìdí èyí, mo máa ń bèrè ọ̀nà nígbà tí mo bá dé ibi to jẹ́ wí pé ọ̀nà ti rújú tí kò, tí mi mọ ibi tí mò ń lọ mọ́.

Mo máa ń ṣiṣẹ́ láti ilẹ́ lè kọ̀ọ̀kan. Ni àwọn ìgbà tíì kò bá rọrùn láti jáde lọ sí ibi iṣẹ́ tàbí ní àwọn ìgbà mìíràn tí wọ́n bá ṣe òfin wípé kí ẹnikẹ́ni kí ó má jáde, mo máa ń ṣe iṣẹ́ láti ilé.

Mo máa ń ṣe ìtọ́jú ara mi nípa pípa gbogbo àwọn òfin ìtọ́jú ara ẹni mọ́ bíi ká wẹ̀, ká fọnu, ká gé èékánná ẹni, ká wọ aṣọ tó mọ́, ká jẹ ohun tó dára, kí a gba atẹ́gùn nígbà tí ó yẹ ká gba atẹ́gùn, kí á sì sùn nígbà tí ó yẹ ká sùn. Àwọn nǹkan wọ̀nyí ni mo máa ń ṣe.

Ohun tí ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́, òun ni wípé mi ò fẹ́ràn kí iṣẹ́ kí ó máa wọ́lẹ̀. Ní ìgbà tí mo bá rí wípé iṣẹ́ tó yẹ kó ti di ṣíṣe kò ì tí di ṣíṣe, èyí máa ń fún mi ní ìtara gidigidi láti jára mọ́ṣẹ́ kí iṣẹ́ náà kí ó lè tètè kúrò nílẹ̀ kí ó di ṣíṣe. Nítorí níbi èyí òun ni ìwúrí wà fún gbogbo gbogbo wa lápapọ̀.

Mii, nígbà kígbà tí mo bá lọ sí ibi tí mi ò mọ̀ rí, mo máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn kí wọ́n lè tọ́ mi sọ́nà nígbà tó na ti di wípé ọ̀nà náà dojú rú. Nítorí náà, mo lè sọ wípé mi ò ṣìná rìn nígbàkúgbà tí bá lọ sí ibi tí mi ò mọ̀, nítorí wípé mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn tí wọ́n mọ ọ̀nà nígbàkúgbà tí n bá wà ní ibi tí mi ò tí mọ̀ náà.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí ó wà ó pọ̀ ní oríṣìíríṣìí, kò sì sí èyí tí èmi ò kín ń lò. Ìgbà kugbà tí n bá ti fẹ́ lò, èyí tí ó bá tọ́ fún ìgbà tí mo fẹ́ lò, òun ni mo máa ń lò. Fún ìdí èyí, kò sí iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí èmi ò kín ń lò.

Ní ìgbà kugbà tí mo bá fẹ́ yan alábáṣiṣẹ́pọ̀, mo máa rí i dájú wípé àwọn alábáṣiṣẹ́pọ̀ tí mo fẹ́ yàn jẹ́ ẹni tí ó jẹ́ olóòótọ́, tí ó ní ìdára fún iṣẹ́, tí ó sì jẹ́ akíkanjú. Tí ó sì máa jẹ́ kí ìbáṣepọ̀ wa kí ó mú oun tó dára jáde nítorí èyí ló máa jẹ́ kí iṣẹ́ kò di ṣíṣe kọ́mọ́nkọ́mọ́.

Ó dára láti máa gba atẹ́gùn gidigidi nítorí ooru kò dára, a máa baníláwọ́ jẹ. Nítorí náà mo fẹ́ràn atẹ́gùn gidigidi. Mo máa ń jókòó nítà láti gba atẹ́gùn. Tí mo bá sì wà nínú ọkọ̀, màá ṣí fèrèsé ọkọ̀ sílẹ̀ tàbí tí mo bá wà nínú ilé, màá ṣí fèrèsé láti gba atẹ́gùn.

Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́ jẹ́ àṣálẹ́. Ní ìgbà tí gbogbo iṣẹ́ bá ti parí, ní ìgbà tí mo bá fi ẹ̀gbẹ́ mi lelẹ̀ lórí ibùsùn. Nítorí lásìkò náà òun ni a máa fi àgọ́ ara lelẹ̀ láti lè sinmi kúrò nínú gbogbo wàhálà èyítí ati ṣe láti òwúrọ̀ wá.

Mo jẹ́ ènìyàn tí ó fẹ́ràn láti máa pa àdéhùn mọ́. Fún ìdí èyí, mo máa ń fi àdéhùn tí mo bá ṣe fún ènìyàn sí ọkàn gidigidi títí di ìgbà tí mo bá tó pamọ́. Tàbí tí mo muṣẹ. N kò fẹ́ràn láti máa yẹ àdéhùn, n ó sì fẹ́ràn kí ènìyàn máa yẹ àdéhùn tó bá ṣe fún mi.

Ago ọwọ́ jẹ́ ẹ̀ṣọ́ ara èé tí mo fẹ́ràn jù. Mo fẹ́ràn láti máa wọ ago ọwọ́ gidigidi gan-an, pàápàá jùlọ láti gba ewé mi wá. Mo máa ń wọ ago ọwọ́ láti lè fi mọ àkókò ta wà nínú ọjọ́, àti láti lè mọ bó ti yẹ kí n téra mọ́ iṣẹ́ síí nígbà tí mo bá mọ̀ wípé àkókò ti ń lọ.

Mi kò ì tí ní àǹfààní àti lọ sí àwọn ilé-ìṣẹ̀m̀báyé rí láti ìgbà tí a ti bí mi. Fún ìdí èyí, n kò mọ̀ lè sọ bí àmọ́ fẹ́ràn láti lọ àbí mi ò fẹ́ràn láti lọ, nítorí mi ò láǹfààní àti lọ bẹ̀rẹ̀, mi ò sì láǹfààní àti mọ bí ó ti rí. Fún ìdí èyí, n kò lè sọ bí àmọ́ fẹ́ràn láti lọ àbí mi ò fẹ́ràn láti lọ.

Ní ìgbà kan rí ni mo ní ẹ̀rọ kọ̀m̀pútà èyí tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Dell. Ṣùgbọ́n níìsín, ó ti bàjẹ́, n kò sì ní kọ̀m̀pútà kankan báyìí. Ṣùgbọ́n boya ni ọjọ́ iwájú, n ó ra òmíràn tí n ó máa lò.

Mo máa ń fẹ́ràn láti máa pa ohun ọ̀ṣọ́ sára, nítorí a máa mú kí ojú ẹni ó gúnrégé, a sì máa fúnni ní ẹwà. Mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára ní gbogbo ìgbà tí mo bá fẹ́ jáde. Bótí lè jẹ́ pé tí mo bá wà nílé, mo lè má pa ohun ọ̀ṣọ́ sára. Ṣùgbọ́n bí mo bá fẹ́ jáde, mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára.

Tí ó bá jẹ́ wípé ilé mi ni mo wà tí mo ti fẹ́ sùn, mo lè wọ aṣọ péńpé kan láti fi sùn tàbí kí n má wọ aṣọ rárá. Ṣùgbọ́n nígbà tí mo bá fẹ́ sùn níbi tó jẹ́ wípé kò kí ń ṣe ilé mi tí ọ̀pọ̀ ènìyàn sì wà, mo máa ní láti wọ aṣọ tí ó dára sí ara láti fi sùn láti lè fi bo ìhòhò mi.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa jó. Mo fẹ́ràn jíjó gidi nítorí tí mo bá lọ sí ilé ìjọsìn tí wọ́n bá ń kọ orin tí wọ́n sì ń lùlù, mo máa fẹ́ràn láti jó gidigidi láti lè fi dúpẹ́ fún Ọlọ́run. Tàbí nígbà tí mo bá jáde lọ síbi ìgbafẹ́ tí wọ́n bá ń kọ orin, mo máa fẹ́ láti jó gidigidi tàbí níbi àríyá.

Gbogbo oúnjẹ tí a bá jẹ, ó gbọ́dọ̀ jẹ oúnjẹ tó máa ṣe ànfààní fún ìlera ara wa. A kò gbọ́dọ̀ jẹ nǹkan tó máa ṣàkóbá fún ara wa. Fún ìdí èyí, mo máa rí dájú wípé gbogbo oúnjẹ tí mo ń jẹ ló ń ṣiṣẹ́ fún àgọ́ ara mi tí kò sì lòdì sí ìlera ara mi. Àwọn oúnjẹ bíi ẹ̀wà, ẹran, ẹja, ẹ̀fọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo máa rí dájú pé mo jẹ wọ́n fún ànfààní ìlera mi.

Bẹ́ẹ̀ni mo máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, ṣùgbọ́n màá rí i dájú wípé mo kíyèsára gidigidi nítorí ní ẹ̀ẹ̀kan rí mo ti ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì tí n ò sì rí ǹkan tí mo ra di òní lónìí, bẹ́ẹ̀ni n kò rí owó mi gbà. Ṣùgbọ́n síbẹ̀ mo ṣì máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ṣùgbọ́n mo máa wà ní ìkiyèésàrà láti rí i dájú wípé ẹni náà ṣe olóòótọ́ ènìyàn.

Mo máa ń mu àwọn ohun mímu lóríṣiríṣi ní ìwọn ìgbà ìgbà tó bá ti jẹ́ ohun tó ń ṣe ara lóore tí kò ní ṣe àkóbá fún àgọ́ ara. Àwọn ohun mímu pirotíìnì náà níwọn ìgbà tó ti jẹ́ ohun tí kò ṣe àkóbá fara, ó máa jẹ́ ohun mímu fún ènìyàn ni.

Kò sí irú ìgbónájẹ́jẹ́ èyí tí èmi ò fẹ́ràn nínú yàrá mi. Ní ìwọ̀nba ìgbà tí ó bá ti ṣe iṣẹ́ rẹ̀ bó ti yẹ kó ṣe, tí kò sì ṣiṣẹ́ lòdì. Kò sí irú ìgbónájẹ́jẹ́ tí èmi kò fẹ́ràn. Kò sí èyí tí mi ò kí ń lò.

Mo máa ń tọ́jú èkónọ́mí nípa gígé èkónọ́mí, fífi ohun olómi àti òwú fi nù kí ó lè mọ̀, àti fífi àwọn ọ̀dà ta fi ń kun owo láti fi si láti lè jẹ́ kí ó dùn wo lòju.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́ nítorí mo fẹ́ràn láti máa wọ ohun ọ̀ṣọ́ sára mi. Ka wọ ohun ọ̀ṣọ́ sí ọrùn, sí ọwọ́. Ó dára gidigidi gan. A máa mú kí ojú ènìyàn kí ó gúnrégé, a sì máa fúnni ní ẹwà. Fún ìdí èyí, bẹ́ẹ̀ ni mo máa ń wọ ohun ọ̀ṣọ́ sí ara.

Ìsinmi oúnjẹ ọ̀sán mi ó gba wákàtí kan. Ní ìgbà tí a bá wà ní ibi iṣẹ́, a máa fún wa ní ìsinmi oúnjẹ fún wákàtí kan láti le fi sinmi nínú iṣẹ́ àti àárọ̀, láti le jẹun àti láti lè tún gbaradì fún iṣẹ́ títí di ìgbà tí a ó fi palẹ̀mọ́ fún ọjọ́ náà.

Batiri fóònù mi a máa dúró pẹ́ gidigidi ní ìgbà tí mo bá kí bọ iná tí ó sì kún dáadáa. A máa dúró pẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí èyí wá dálé lórí bí mo bá ti ṣe lò ó sí. Tí mo bá lò ó gidigidi gan, kò le pẹ̀ tó ìgbà tí mi ò lò ó gidigidi gan.

Ìwọ̀n data tí mo máa ń lò losoose ó dá lé lórí iye iṣẹ́ tí mo bá ṣe nínú ọ̀ṣẹ̀. Ìgbà mìíràn, mo máa lo data oní ẹgbẹ̀rún kan ní ọ̀ṣẹ̀ kan, ìgbà míì ẹgbẹ̀rún méjì ní ọ̀ṣẹ̀ kan. Èyí dá lé lórí bí mo bá ṣe ṣiṣẹ́ sí.

Gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ tí àwọn dókítà tó mọ̀ nípa eyín ṣe sọ fún wa wípé ó dára láti máa fọ eyín ní ó kéré jù ẹ̀ẹ̀meji lòjúmọ́. Fún ìdí èyí, mo màá n fọ̀, mo màá rí dájú wípé mo fọ eyín mi ní ẹ̀ẹ̀mejí lòjúmọ́ láti lè ma lati le dènà àwọn kòkòrò eyín ní gbogbo ọ̀nà.

Káàdì ìkẹ́kọ̀ọ́ ni mo ní ìgbà kan rí. Sùgbọ́n ní àsìkò yìí, n kò í tíì ní káàdì iṣẹ́. Nítorí tí n kò í tíì gbà. N kò ní káàdì iṣẹ́ rárá ní àsìkò yìí. Sùgbọ́n nígbà tí mo bá ní káàdì iṣẹ́, bóyá ní ọjọ́ iwájú.

Rárá, ẹ̀hìn kò kín fọ́ mi nítorí tí mo máa ń ṣe ìtọ́jú gbogbo ohun tó jẹ́ tèmi nígbà gbogbo. Mo máa ń ṣètọ́jú ara mi àtàwọn ohun èlò mi nígbà gbogbo. Fún ìdí èyí, ẹ̀yìn ò kì n fọ́ mi ní ìgbà kankan, mo sì ń ma lo gun dáadáa.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi ò kí ń fi aṣọ bo ara ti mo bá ń sùn, pàápàá jùlọ tí ooru bá mú mi ò kí ń fi aṣọ bo ara ti mo bá ń sùn. Mo máa ń sùn láì lo aṣọ, ṣùgbọ́n nígbà tí ó bá di wípé òtútù ń mú tí ara mi kò le gbà mọ́, màá fi aṣọ bo ara mi.

N ò le sọ pàtó iye ìgbà tí mo ń lo fóònù mi lójúmọ́ nítorí wípé mo ní iṣẹ́ tí mò ń ṣe lórí rẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan míràn mo sì máa ń fi gba ìpè. N o dáhùn àtẹ̀jíṣẹ́, fún ìdí èyí, n kò le sọ pàtó iye ìgbà tí mò ń lo lójúmọ́.

Bẹ́ẹ̀ni, ó máa ń rọrùn nígbà tí mo bá sùn, nítorí n ó sùn sí orí ìbùsùn, n ó sì lo tímótímù ta fi ń ṣe ìgbèrí. Fún ìdí èyí, ó má ń jẹ́ kí ó rọrùn fún mi nígbà tí mo bá sùn. Pàápàá jù lọ ní àṣálẹ́ lẹ́yìn tí a bá ti ṣe iṣẹ́ ojọ́.

Ó dára láti fi ohùn tútù àti ìrẹ̀lẹ̀ bá àwọn oníbàárà sọ̀rọ̀. Nítorí ní ìgbà tí èyàn bá fi ohùn líle bá wọn sọ̀rọ̀, wọn kò ní bá ènìyàn raja, wọn kò sì ní padà wá mọ́. Ṣùgbọ́n mo máa ń rí i dájú wípé mo lo ohùn tútù àti ìrẹ̀lẹ̀ fi bá àwọn oníbàárà sọ̀rọ̀, kí wọ́n lè bá mi raja àti kí wọ́n tún lè mú àwọn ẹbí àti ará wọn wá láti bá mi ra ọjà.

Ehn, wáìfì mi kò yára tó bí mo ṣe fẹ́, ṣùgbọ́n ó ń gbìyànjú ipá tirẹ̀ láti rí i dájú wípé ó máa ń ṣe kankan nígbà tí mo bá ń lò ó. Bó ti lẹ́jẹ̀ pé ó yẹ kí n tí ì pàrọ̀ rẹ̀, ṣùgbọ́n nkò ì tí ì pàrọ̀ rẹ̀. Ṣùgbọ́n síbẹ̀ èyí tí mò ń lò yìí, ó ṣi dára ní ìwọ̀nba, ó yára ní ìwọ̀nba tirẹ̀

Mo máa ń ṣe ètò ìdárayá ní gbogbo ọjọ́ àbámẹ́ta èyí tí ń ṣe òpin ọ̀sẹ̀. Nítorí ọjọ́ yìí ni mo lè ráyè. Mo máa lọ sí ibi iṣẹ́ ní gbogbo ọjọ́ ajé di ọjọ́ ẹtì. Fún ìdí èyí, n kò ní ráyè àti ní ọjọ́ èyí tí ń ṣe àìkú, mo máa lọ sí ilé ìjọsìn. Ṣùgbọ́n lọ́jọ́ àbámẹ́ta, mo máa ṣe eré ìdárayá. Báyìí ni mo ti máa ń ṣe ètò ìdárayá.

Rárá o, èmi o kí n ṣe yoga nítorí tí n kò ní ìmọ̀ rẹ̀ lọ títí, bẹ́ẹ̀ ni n kò ní agbára láti fi ṣe yoga. Mo máa ń ṣe àwọn idárayá mìíràn, ṣùgbọ́n yoga èmi o kín ṣe nítorí n kò ní ìmọ̀ rẹ̀

Lára àwọn ìdojúkọ tí o wà níbi iṣẹ́ mi ni wípé, ní ọ̀pọ̀ ìgbà mo ní láti tètè jí gidigidi kí n lè rí ọkọ̀ èyí tó máa tètè gbé mi dé ibi iṣẹ́. Lára ìdojúkọ náà tun ni wípé a ní láti mọ bí a ó ti bá oníbàárà sọ̀rọ̀ gidigidi èyí tí yóò jẹ́ kí wọ́n bá wa ra ọjà tí wọ́n ó sì tún padà wá ní ọjọ́ mìíràn.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù èyí tí mo máa ń wọ̀ ní gbogbo ìgbà tí òtútù bá mú pàápàá jù lọ ní àsìkò ọyẹ́. Mo máa ń wọ èyí bóyá ní fún ìgbà díẹ̀ láàárín ọdún, nítorí wípé ní ìgbà ọyẹ́ nìkan ni mo máa ń wọ̀ ju.

Bẹ́ẹ̀ni, a máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ mi. Ìgbéjáde ṣe kókó nínú iṣẹ́ páàpàá pàápàá jùlọ nínú okòwò. Fún ìdí èyí, a máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ mi láti lè tún jẹ́ kí àwọn ènìyàn mọ̀ nípa okòwò wa àti kátàkárà wa.

Ní ìgbàkúgbà tí mo bá fẹ́ gba òṣìṣẹ́ tuntun, àwọn ohun tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun jẹ́ kí òtítọ́ náà jẹ́ olóòótọ́ ènìyàn, ẹni tí ó ń fi ìtara ṣiṣẹ́, ẹni tí kò kí ń jalè èyí tí ó sì máa ń mú iṣẹ́ rẹ̀ ní òkúkú dùn tí kò sì kí ń fi àkókò ṣe òfò.

Mo máa ń rí dájú wípé ọjà mi dára yàtọ̀ nípa lílo àwọn ohun èlò àti èròjà èyí tí ó dára tí ó sì jẹ́ ojúlówó. Kí ohun ọjà mi kí ó lè jẹ́ èyí tí ó jẹ́ ojúlówó, tí kò sì ní jẹ́ kí owó àwọn ènìyàn kí ó ṣe òfò ní ìgbà tí wọ́n bá bá wa ra ọjà.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà kékeré kan, èyí tí mo gbin àwọn ohun díẹ̀ díẹ̀ sí nítorí tí mo fẹ́ran àti máa gbìn nǹkan. Èyí ni mo gbin ewédú, tòmátò àti àwọn ẹ̀fọ́ díẹ̀ díẹ̀ pẹ̀lú ilá tí mo gbìn sínú ọgbà náà tí mo sì máa ń lọ bẹ̀ nígbàkúgbà tí mo bá nílò wọn.

Mi ò kí ń gé irun mi rárá nítorí pé obìnrin ni mí. Mo máa ń di irun mi ni sí oríṣiríṣi ẹ̀yà tó bá wù mí. Gbé yá bí i kojúsọ́kọ, ìpàkọ ẹlẹ́dẹ̀. Àwọn ẹ̀yà tí máa ń di irun mi sí rí, n kò kí ń gé irun mi nítorí pé obìnrin ni mí.

Ẹbí mi máa ń ṣe àwọn àṣà èyí ta máa ń ṣe ní ilẹ̀ Yorùbá. Àwọn àṣà èyí bí àwọn àṣà Yorùbá, bí àṣà ìgbéyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn àṣà ká ṣe ọdún lóríṣiríṣi ọdún iṣu tuntun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ní ojoojúmọ́, òun ni ènìyàn máa ń kọ́ nǹkan tuntun. Ní ibi iṣẹ́ ni àti ní gbogbo ibikíbi tí ènìyàn bá lọ. Níwọ̀nba ìgbà tí ènìyàn bá ti farabalẹ̀ láti kọ́ ohun tuntun. Gbogbo ìgbà ni mo máa ń kọ́ ohun tuntun si ní ibi iṣẹ́ mi. Nítorí lójoojúmọ́ ni nǹkan ọ̀tún ọ̀tún máa ń ṣẹlẹ̀ èyí tí ó sì máa ń fi ìmọ̀ kún ìmọ̀ fún ènìyàn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá láwọn àsìkò tí n kò bá lọ síbi iṣẹ́. Bí ojo àbámẹ́ta àti ọjọ́ tan bá fún mi ní ààyè láti sinmi kì í máa wá síbi iṣẹ́, èyí máa ń fún mi ní ààyè láti ṣe ìdárayá.

Rárá, n kò ní àìsàn ìkóríra sí oúnjẹ kankan. Kò sí oúnjẹ tí n kò lè jẹ, níwọn ba ìgbà tó bá ti jẹ́ oúnjẹ èyí tí a fi kọ́ mi láti ìgbà èwe wa. N kò ní àìsàn ìkóríra sí oúnjẹ kankan. Bẹ́ẹ̀ ni, kò sí i oúnjẹ tí n kò kì í jẹ níwọn bà igba tó bá ti jẹ́ oúnjẹ tí wa ti wá.

Rárá, n kò kí ń kọ ìròyìn níbi iṣẹ́ nítorí èyí kì í ṣe ìlànà iṣẹ́ mi. Èmi kọ́ ni mo máa ń kọ ìròyìn níbi iṣẹ́. Àwọn tí o máa ń kọ ìròyìn níbi iṣẹ́ wà, àwọn sì ni wọ́n máa ń ṣe èyí. Fún ìdí èyí, èmi kọ́ ni mo máa ń kọ ìròyìn níbi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo mọ ti lọ sóde rí. Mo máa ń lọ sóde dáadáa lọ́pọ̀lọpọ̀ ìgbà, pàápàá jùlo ní òpin ọ̀sẹ̀. Èyí tin ṣọ́jo àbámẹ́ta. Mo lọ sí òde ní àìpẹ́ yìí, èyí tí ènìyàn mi kan tó ṣe òkú bàbá ọkọ rẹ̀ àti ìyá ọkọ rẹ̀. Fún ìdí èyí, mo máa ń lọ sóde dáadáa àti ibi ètò ìgbéyàwó àti ibi ìsọmọlórúkọ.

Ọ̀pọ̀lọpọ̀ ni nǹkan tó ṣẹlẹ̀ ní ìgbà ọmọdé mi èyí tí mo rántí, ṣùgbọ́n ọ̀kan nínú rẹ̀, ó jẹ́ ìgbà tí mo wà ní ọmọdé èyí tí wọ́n kó wa lọ ṣe ìdíje láàrín àwọn ilé ẹ̀kọ́ mìíràn pẹ̀lú ilé ẹ̀kọ́ mi, èyí tí mo sì jẹ́ ẹni tí ó dúró fún ilé ẹ̀kọ́ mi tí a sá eré tí mo ṣubú, ṣùgbọ́n Olúwa ṣe ohun wípé a gbé igba òrókè.

Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n kì í ṣe ní ìgbà gbogbo. Bóyá ní àwọn ìgbà tí mo bá fẹ́ lọ sí ilé ìjọsìn tàbí àwọn ibi tí ò ṣe kókó wípé kì n bò orí mi, èyí ni àwọn ìgbà tí mo máa ń lo ìbòòrùn.

Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n ó máa jẹ́ fìlà èyí tí obìnrin lè dé. Nítorí tí mo bá ń lọ sí ilé ìjọsìn, mo má ń dé fìlà obìnrin sí orí aṣọ mi. Àti ní àwọn ẹ̀kọ́ kan tí mo bá ń jáde, mo má ń dé fìlà èyí tí wọ́n ṣe fún obìnrin.

Ẹ kò dára tó bí mo ṣe fẹ́, ṣùgbọ́n ó ṣì bá ojú mi níwọ̀nba. Bí ó tilẹ̀ jẹ́ wípé kò le ka gbogbo ǹkan tí ó yí kí a máa lò fún, ṣùgbọ́n ó sàn ju wípé kí ènìyàn má gba ǹkan kan lọ.

Bí ó ti lè jẹ́ wípé nu kò fẹ́ràn ìrìn òru lọ títí, ṣùgbọ́n síbẹ̀ nǹkan tí mo ṣe fẹ́ràn òru jẹ́ wípé ọwọ́ máa ń pa, ẹsẹ̀ máa ń pa, kò tì sí ariwo, ènìyàn a lé sùn doọ́kàn kò sì ní sí ẹni tó máa dín ni ọwọ́

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n sọfitíwi ẹ̀ mi ní òrékòrè kí ó ba lè bá wa ní ìbámu pẹ̀lú ohun tí mo fẹ́ fi ṣe. Nítorí tí n kò bá ṣe ìmúdójúìwọ̀n rẹ̀, ó lè má ní àwọn ohun tí mo fẹ́ fi ṣe èyí tí ó bá ìgbámu.

Mo máa ń gbọ́ ìrọ́ àwọn oníbàárà nípa fífi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wọn ní orí ẹ̀rọ ayélujára tàbí kí n pè wọ́n ní orí ẹ̀rọ alágbèéká mi kí a jọ sọ̀rọ̀ ní orí ohun tí ó bá ṣe kókó tàbí tí ó ye láti sọ̀rọ̀ nípa rẹ̀

Bẹ́ẹ̀ni, nítorí mi ò kí ń fẹ́ kí ènìyàn ṣe àdéhùn kí ó má mú ṣẹ. Bẹ́ẹ̀ tí èmi náà bá ṣe àdéhùn, mi ò kí ń fẹ́ kí má mú ṣẹ. Fún ìdí èyí, mo máa ń ka àdéhùn tí mo bá ṣe pẹ̀lú ènìyàn. Nítorí mo mọ̀ pé tí bá ṣe àdéhùn tí mi ò mú ṣẹ, inú ẹni bẹ́ẹ̀ kò lè dùn.

Rárá o, mi ò mọ bí a ti ń ká àwòrán ilẹ̀ nítorí èmi kò ní ìmọ̀ nípa rẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ bí a ti ń ká àwọn àwòrán míràn ni mo lè gbìyànjú. Ṣùgbọ́n bí a ti ń ká àwòrán ilẹ̀, n kò ní ìmọ̀ rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń tan Ìkíni lórí fóònù mi, èyí máa ń jẹ́ kí n mọ̀ ní ìgbà tí ó bá ní ohun tí ó yẹ kí n ṣe tàbí ní ìgbà tí ènìyàn bá fi nǹkan ránṣẹ́ sí mi èyí tí ó gba wípé ki ń da lóhùn ni kíákíá.

Bẹ́ẹ̀ ni, mo máa ń jẹ oúnjẹ tí ó kù ní ìwọ̀nba ìgbà tí oúnjẹ náà bá ti wà ní gbígbó tí kòkòrò kò wọ inú rẹ̀, tí oúnjẹ náà kò sì ti bàjẹ́.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kíkọ orin. Ni pàápàá jùlọ ni àwọn ìgbà tí mo bá ń ṣe nǹkan, tí mo bá ń kọ orin, ó máa jẹ́ kí ìṣe mi kí ó yá kọ́mọ kọ́mọ. Mo sì máa ń fẹ́ràn kí n máa kọ orin ní ìgbà tí èmi nìkan bá dáwà, kí n máa kọ orin tàbí kí n máa gbọ́ orin.

Mo mọ àwọn aládùúgbò mi ní ìwọ̀nba. N kò le sọ pé boyà mo mọ̀ wọ́n dáadáa nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ a máa lọ síbi iṣẹ́ wọn a sì máa fi alẹ́ dé. A kò mọ ara wa ní ìwọ̀nba. Kò ṣe pé a mọ ara wa dáradára tó bẹ́ẹ̀

Bí mo ṣe máa ń pààrọ̀ ọkàn ní ìgbà tí iṣẹ́ bá pọ̀ ní wípé mo ti mọ̀ wípé mo gbọdọ̀ ṣe kọ́mọ́nkómbo kí n lè wá ènìyàn tí ó máa ràn mí lọ́wọ́ láti lè jẹ́ kí iṣẹ́ náà kí ó di ṣíṣe. Nítorí wípé tí a kò bá ṣe iṣẹ́ náà kò lè di ṣíṣe fúnra rẹ̀. Bí kò ṣe wípé ká tètè tẹ́pà mọ̀ kí iṣẹ́ náà kò lè di ṣíṣe.